Ni ẹ̀fọ́ àti ìlera ni ẹ̀fọ́, gbogbo ẹ̀fọ́ tí a jẹ ni ó ní iṣẹ́ kan pàtó tí ó n ṣe ní ara. Kódà àwọn dókítà sọ wípé ẹ̀fọ́ dára láti jẹ ju àwọn oúnjẹ mìíràn lọ nítorí wọ́n ní àwọn fítámìn pẹ̀lú àwọn èròjà ara, èròjà oúnjẹ ara tí ó pọ̀ dáradára tí ara sì nílò. Tí ènìyàn bá jẹ́, kò sí àjẹjù rẹ̀ nítorí pé gbogbo ǹkan tí a nílò ló wà n'nú ẹ̀fọ́. Ṣùgbọ́n oríṣiríṣi ẹ̀fọ́ ni ó wà. Ẹ̀fọ́, bó tí è jẹ́ wípé àwọn ẹ̀fọ́ ló-- gbogbo rẹ̀ pàtápàta ló ní fítámìn àti àwọn èròjà tí ara ń fẹ́. Ti won ni ní ọ̀pọ̀lọpọ̀. Síbẹ̀ náà àwọn ẹ̀fọ́ kan wà tó jẹ́ wípé, tó jẹ́ wípé wọ́n tún ní kìni ju ara wọn lọ. Ẹ̀fọ́ tí mo máa sọ̀rọ̀ rẹ̀ ni, ẹ̀fọ́ méjì ni. Ẹ̀fọ́ gbúre àti ẹ̀fọ́, ẹ̀fọ́ úgú. Mo lẹ́ fi ẹ̀fọ́ ṣọkọ náà sí nítorí ẹ̀fọ́ úgú, a j-- ó jẹ́ ẹ̀fọ́ tí a máa ń fi síbi ojú ẹ̀gúsí. A ki n fi si-- da ni kan se ni opo ìgbà ṣùgbọ́n ẹ̀fọ́ yi je ẹ̀fọ́ ti o dára gan ni, a maa fún ènìyàn ni ẹ̀jẹ̀. Tó sì jẹ́ wípé ó máa ń ṣára lóore. Ó ní àwọn èròjà tó ń fún ara ẹni ni okun. Ó sì dára gan ni tí ènìyàn bá ní í ṣe pẹ̀lú àìrẹ̀jẹ̀. Àwọn Yorùbá máa ń gbàayàn nímọ̀ràn láti jẹ úgú yìí nítorí ó máa ń ṣe ara lóore gidi ni. Ko si si ìgbà ta a le je. Bẹ́ẹ̀ náà ni ẹ̀fọ́ gbúre náà. Ẹ̀fọ́ gbúre ò tí e kí n ṣe ẹ̀fọ́ tí ó jẹ́ àwàtì. A máa ń rí ẹ̀fọ́ yìí ní òrékòorè. Tí òjò bá ti n rọ̀, gbogbo ibi ni ó lè wù sí. Ó sì jẹ́ ẹ̀fọ́ tí ó dára gan ni. Ta bá fẹ́ sè é, kò ṣè, kò yẹ kí a fi omi púpọ̀ si nítorí òun fún ara ẹ máa n ní omi. Ta bá sì ti sè é, kò gbọdọ̀ pẹ́ jù lórí iná. Fi gbogbo èròjà bí ata, irú, àlùbọ́sà si kí iyọ̀ rẹ̀ má sì ṣe pọ̀ púpọ̀. Ẹ̀fọ́ yìí dára gan ni nítorí gbogbo èròjà ló fẹ́ ẹ pèsi lára yàtọ̀ sí bóyá àwọn èròjà protein ni kò sí níbẹ̀. A si le fi àwọn bi i ẹran àti ẹja di protein yìí, ṣùgbọ́n ẹ̀fọ́ yìí daa, kosi si pe a nje ajeju èyí ta le so wípé ti a ba n je ìrẹsì tàbí ti a n je isu. Àwọn dókítà lè ní ká dìkun nítorí starch àbí nítorí àwọn ṣúgà pẹ̀lú tí ó máa ń padà fà sí ara. Ṣùgbọ́n ẹ̀fọ́ kò rí bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ náà ni ẹ̀fọ́ ṣọkọ náà. A máa ń fún'yàn ní ẹ̀jẹ̀, fún'yàn ní okun dáradára. Oríṣiríṣi ẹ̀fọ́ ni ó wà ní ilẹ̀ Yorùbá. Ṣọkọ yọkọ̀tọ̀, ẹ̀fọ́ gbúre, ẹ̀fọ́ tẹ̀tẹ̀, ẹ̀fọ́ elégédé, ẹ̀fọ́ wọ̀rọ̀wọ́, ẹ̀fọ́ úgú lọ́pọ̀lọpọ̀ gbogbo àwọn ẹ̀fọ́ wọ̀nyí ni ó sì dà, ló dáradára. Ṣùgbọ́n èyí tí mo wà nífẹ̀ẹ́ jù, tí mo nífẹ̀ẹ́ sí jù, òun ni ẹ̀fọ́ gbúre nítorí ó dára gan-an ni. Kò sì gba ọ̀pọ̀ iṣẹ́ láti sè. Àtọmọdé àti àgbà ni ó yẹ kí ó máa jẹ ẹ̀fọ́ nítorí ẹ̀fọ́ jẹ́ ǹkan tí ó daa, tó ń ṣe ara ẹni lóore. Kò sì sí àjẹjù ẹ̀fọ́ t'inú rẹ̀ bá sa á ti gbé. Ẹ̀fọ́ dára fún ènìyàn, kò sì ṣòro àti ṣe. Ohun tí o bá ní, tí o bá lè fi sè é. Láìsí nǹkan púpọ̀, o máa jẹun, o sì máa, o máa yó, o sì máa ní àwọn èròjà oúnjẹ tó dára gan gbà sí ara rẹ̀ láti átàrà ẹ̀fọ́. O si maa n fa ìlera gidi, torí ko mu àìsàn lowo bíi àwọn oúnjẹ miran, boya bíi oúnjẹ elep--epo, bíi oúnjẹ ti oúnjẹ to n fun'yan ni okun àwọn bíi cabohydrate, tàbí àwọn fat and oil. Ẹ̀fọ́ ò rí bẹ́ẹ̀ rárá.

Ó wù mí kí n lọ sí Ibiza ní orílẹ̀ èdè Spain láti lọ fún ìsinmi. Mo ti gbọ́ oríṣiríṣi nǹkan nípa ìlú yìí. Mo ti lọ sí orí ẹ̀rọ ayélujára láti ṣe ìwádìí àwọn ǹkan nípa ìlú yìí. Mo sì rí pé ọ̀pọ̀ àwọn ènìyàn ló máa ń lọ síbẹ̀ fún ìsinmi láti ibi iṣẹ́ wọn. Ọ̀pọ̀ àwọn ènìyàn ló máa ń lọ bẹ̀ lọ ṣe ìsinmi. Mo fẹ́ràn láti lọ ìlú yìí láti lè lọ rí ìrírí bí ó ṣe rí. Mi ò dé ibẹ̀ rí. Àwọn ibi òmíràn tí mo ti lọ wọ́n jẹ́ ibi tí ó fi mí lọ́kànbalẹ̀. Wọ́n jẹ́ ibi tójẹ́ wípé mo ti ní ìsinmi ọkàn wípé mo lọ ṣe ìsinmi níbẹ̀. Ṣùgbọ́n mi ò tí ì dé orílẹ̀ èdè yìí tàbí ìlú yìí rí. Ó sì wù mí láti lọ jàǹfàní, láti lọ jàǹfàní láti mọ ibẹ̀ bí ibẹ̀ ṣe rí, kí n lọ wò bí ó ṣe rí. Torí mo gbọ́ ọ ní ìròyìn nípa ìlú náà wípé ibi tí àwọn ènìyàn máa tí ń ṣe, máa ń gbafẹ́ nìyí nígbà tí wọ́n bá ń ṣe, tí wọ́n bá ń ní ìsinmi. Àtọkọ̀ àti ìyàwó ni ó máa ń lọ síbẹ̀ láti lọ gba ìsinmi ní orílẹ̀ èdè Spain. Ṣùgbọ́n mi ò tí ì dé bẹ̀ rí. Mo sì ń tira ka láti ṣa àwọn owó tí mo nílò jọ láti gba ààyè ní ibi iṣẹ́ mi kí n lè lọ síbẹ̀ ní ọjọ́ tí mo bá ní ìsinmi. Mo sì ti kọ àwọn nǹkan tó yẹ kí ń ṣe níbẹ̀. Mo, mo ní àwọn ènìyàn tí mò ń tẹ̀lé ní orí social media tí wọ́n sì ti lọ síbẹ̀ tí wọ́n ń ṣe àwọn, wọ́n ń tọ́ni sọ́nà bí ènìyàn ṣe lè lo ọjọ́ àti gbogbo ìgbà àkókò tí ènìyàn bá, tí ènìyàn bá bá ara ènìyàn níbẹ̀, tí ènìyàn lò níbẹ̀. Mo ti kọ àwọn oríṣiríṣi eré àti ètò tó yẹ kí ń ṣe tí m bá dé ibẹ̀. Mi ò sì lè dúró láti rí ìrírí nípa Ibiza ní Spain, ìlú tí ó tóbi ni, ìlú tí ó gbajúgbajà, orílẹ̀ èdè tí ó gbajúgbajà ni orílẹ̀ èdè Spain. Mo sì mọ̀ wípé ìrírí mi níbẹ̀ máa dùn, ó sì máa lárinrin dáradára.

Bẹ́ẹ̀ni, òun máa di ọjà ààbò tí mo bá wà nínú ọkọ̀. Ò ṣe pàtàkì, ó dẹ kókó fún ẹniyan tó bá wà nú ọkọ̀ láti di ọjà ìdábòbò nítorí à kí mọ̀, Ọlọ́run má jẹ́ kí a rí ká má rí ni, ṣùgbọ́n kò sí ìgbà tí ó lè ṣẹlẹ̀. Ènìyàn lè ní, à, ènìyàn lè ní àwọn ìṣẹ̀lẹ̀ kan kan bí ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀, yálà, òkéré àbí otobí. Ọjà ààbò yìí a máa dáàbòbò ènìyàn. Ó lè máa ṣe, ó lè máa dí, ìjàmbá ikú pátápátá o. Ṣùgbọ́n a máa dáàbòbò ènìyàn, a sì máa, a máa dín ikú, a máa dín bí ìpalára ìjàmbá ṣe lè bá ènìyàn. Ó lè máa kọ, pa, díwọ́ ìpalára yìí ṣùgbọ́n ó máa dín ikú. Ọjà ìdáàbòbò jẹ́ ǹkan tó dà bo tilẹ wípé ní orílẹ̀-èdè, orílẹ̀-èdè yìí àwọn ènìyàn ọ̀pọ̀ ènìyàn kì í lo ọjà ìdáàbòbò. Bí kò bá sí wípé àwọn agbófinró tàbí àwọn tí ó wà nídìí ká dààbòbò àwọn awakọ̀ tí wọ́n ò bá dá wọn dúró, bá wọn wi, fún wọn ní fáìnì láti san. Wọn kì í lo ọjà ìdáàbòbò yìí. Bẹ́ẹ̀ sì ni àwọn ọkọ̀ tí ó ń ṣiṣẹ́ fún gbogbo ènìyàn. Ìyẹ́ àwọn ọkọ̀, bi bí i danfo, àwọn ọkọ̀ bí i, àwọn ọkọ̀ bí i mọ̀lúẹ̀, bí i Micra, àwọn ọkọ̀ ìgboro, wọ́n kì í fi bẹ́ẹ̀ ní ọjà ìdáàbòbò. Wọn sì máa ń kó èrò tójú owó wọn lọ. Tí ì bá wo rú ọkọ̀ yìí tí kò ní ọjà ìdáàbòbò, mo máa tiraka láti kọ́ àwọn dírẹ́bà, àwọn awakọ̀ yìí wípé o ṣe, ó sì pọn dandan kí ènìyàn ní ọjà ìdáàbòbò. Àwọn dírẹ́bà wọ̀nyí gan wọ́n kì í fẹ́ lò, wọ́n kì í fẹ́ lò ṣùgbọ́n mo máa tiraka láti bá wọn sọ̀rọ̀ nítorí àwọn máa sọ́nà ni kí àwọn awakọ̀ wọ̀nyí kí wọ́n lè kẹ́kọ̀ọ́, kí wọ́n lè kọgbọ́n. Nítorí ọjà ìdáàbòbò dára gan ni. Ọkọ̀ tí ó bá ní, kò yẹ kí ọkọ̀ yìí máa ṣiṣẹ́ lórí, lórí òpópónà rárárára ìdáàbòbò ó dára ó sì ṣe kókó kí ènìyàn kí ó máa lò. Ó ṣe pàtàkì fún awakọ̀ àti ẹni tí kì í ṣe awakọ̀ tó wà nínú ọkọ̀ kí ó lò. Fún ọmọdé àti àgbà sì ni pẹ̀lú àti ọkùnrin àti obìnrin. Kò sí wípé ó fún mi ní ọrùn, ó ṣe eléyìí fún mi. Iyan gbọdọ̀ lò nítorí àti fún ìdáàbòbò ara wa ni, fún àlàáfíà wa náà ni ó sì wà fún.

Wo n se ere bojuboju ni kékeré. Eré bojú bojú, èyí jẹ́ wípé teenìyàn bá ṣe, a nimáa ní kiyàn lọ pamọ́. Ẹ̀hn, tí olóró ba muka maa bá mú ènìyàn, ènìyẹn máa já nínú eré náà. Wo, a ma n ṣeré yìí ni àgbàlá ile. Nínú àgbàlá a si maa n to bíi mẹ́rin si manrun-un. Emi àwọn ọmọ alajogbe, alajogbe ni ile wa, àwọn ọmọ won àti àwọn egbon mi àti aburola ni a jo maa n ṣeré yìí, nígbà mii a le je maru-un mejoo. Nígbà mìíràn, a máa ń tó mẹ́wàá gan-an ni. A máa ń mú ẹni kan láti jẹ́ olóró yìí. A máa wá kọrin bojú bojú yìí, olúkàlúkù á lọ pamọ́. Ẹni tí olóró bá ti kọ́kọ́ mú, ìyẹn ẹni tí ó ń ṣolóró, ènìyẹn máa já. A sì tún máa ṣe ìmírọ̀. A sì máa ṣemíran títí, títí, títí tí àwọn ènìyàn fi máa já tó máa ku ènìyàn kan. Ènìyàn kan yẹn ni ó máa wá jẹ́ olùborí. Ni òpo ìgbà mi o kí ń rí eré yìí náà o. Mi ò kí ń rí ìgbà dáadáa. Mi ò kí ń borí nínú eré yìí. Ẹni tó máa ń borí jù ni ó ní ọmọ kan tí ọmọ alájọgbé wa kan, ọmọ alájọgbé wa kan tí ó jẹ́ obìnrin. A wáa níbi tí ón lọ ń pamọ́ sí, àwa ò sì mọ̀. Ibi to maa n pamọ́ si yìí, ko seni ti o maa n ri rara rara ra ni opo ìgbà, inú, inú inú ilé ni ó máa ń pamọ́ sí. Òfin wa ò sì jẹ́ kí ẹnikẹ́ni pamọ́ sínúlé. Ojo ti a mu u ni a ko je ki o pamọ́ sínú ile yìí mo, atojo yen náà ni ko si ti bori nínú ere yìí. Òun ni ó máa ń borí jù. Ko to wá di pé à jà túká tí a ò fi ṣeré yìí mọ́. Eré yìí a máa dùn gan-an nítorí ó máa ń gba àkókò púpọ̀. Alẹ́ ni a sì, ó máa ń gba àkókò púpọ̀. Alẹ̀ ni a sì máa ń ṣeré náà nítorí olúkàlúkù a ti jẹun tán. A si, ko si le si iṣẹ́ kankan ni owo ẹni kankan. Àwọn òbí wa, wọ́n á máa sọ̀rọ̀ nípa orílẹ̀èdè, nípa àwọn asíwájú àtàwọn tí ó jẹ́ olùdarí orílẹ̀èdè. Won o ni ri tiwa ro, awa o si fe joko lásán láì se nkankan ni a se maa n se ere bojuboju yìí ti a o ba ṣeré bojuboju a maa n se ere, a o, mi o le mo boya a le pe ni ere iyen alo apagbe tí a bá sì fẹ́ pa àlọ́ àpagbè yìí, a máa ń nílò ẹni tí ó dàgbà díẹ̀ le àárín wa. Ó ní ẹ̀gbọ́n kan, ẹ̀gbọ́n obìnrin kan tí a ní nínú àgbàlá yìí tí ó dàgbà ju wa lọ díẹ̀. Òun ni ó máa ń pa àlọ́ àpagbè fún wa. Ṣùgbọ́n bojú bojú ni eré, eré kan pàtó tí mo ṣe dáadáa ní kékeré tí ó sì jẹ́ wípé eré tí ó dùn, tí ó lárinrin ni tí ó sì máa ń gba àsìkò dáadáa tí ó mú ọgbọ́n wá pẹ̀lú.

Oríṣi abala ìpa oúnjẹ méjì ni ó wà. Oúnjẹ èyí tí à ń sè ní ilé, ìyẹn àwọn bíi ìrẹsì, bíi ẹ̀wà, bíi gààrí, bíi iṣu, òróró oúnjẹ wọ̀nyí ọjà ni mo ti máa ń rà nítorí pé ó pọ̀ dáadáa ní ọjà. Ó sì jẹ́ nǹkan to jẹ́ pé ní a jẹ́ láti oko gbàrà sí ọjà ni mo ti máa ríra. Àwọn bíi iṣu, àwọn bíi kókò, bíi, kukunduku, ìyen ànámọ́ àbí bíi ẹ̀wà mi ò fẹ́ láti rà rú àwọn ọjà wọ̀nyí ní ilé ìtajà ńlá nítorí a máa wọn ní ilé ìtajà ńlá, a sì tun máa pẹ́ kan tó kó dé ibẹ̀ náà pẹ̀lú. Mo fẹ́ràn láti rà á ní ọjà, ní ọ̀pọ̀, nítorí mo lè ríi ní ọ̀pọ̀, ní tútù tí mo sì má a ríra ní owó poọ́kú ju àwọn ilé, ilé ìtajà ńlá lọ. Ṣùgbọ́n àwọn oúnjẹ mìíràn yẹn tí kì í ṣe oúnjẹ tútù bíi ìrẹsì, ẹ̀wà wọ̀nyí, àwọn oúnjẹ bí i ta n pẹ́ ní, groceries àbí àwọn bíí mílìkì, bíí ṣokoléètì, àwọn bíi, ṣúgà, àwọn ǹkan pẹpẹpẹ bí àwọn golden morn, bíi, oríṣiríṣi ǹkan wọn-- àwọn ohun tí à ń ṣe ní ilé iṣẹ́ ó láwọn yìí, àwọn bíi kọ́sítádì, bíi bisikíìtì mi ò lè rà ní ọjà. Àwọn soobu tàbí ile ìtajà ńlá ni mo ti n fe láti ra, nítorí àwọn ofege, àwọn nǹkan alupayida lo wani ìgboro ninsiyi ti n ba si ra ni àwọn soobu kekeeke, ta ló mọ́ ibi tí àwọn ṣọ́ọ̀bù kékèèké tì lọ n kó wá? Ṣùgbọ́n àwọn ilé ìtajà ńlá, wọ́n a máa bá àwọn ilé iṣẹ́ ní, wọ́n a máa bá wọn ní gbólóhùn, wọ́n a máa bá wọn ní, wọ́n máa bá wọn ní if--i kíni sílẹ̀, wọ́n máa bá wọn ṣe, wọ́n a máa bá wọn sọ̀rọ̀. Wọ́n a sì ní òfin àti ìlànà àti àwọn bíi ìṣòroyé kan. Wọ́n a jẹ́ fi ọwọ́ síwé láti ra ọjà ní ọwọ́ ara wọn. Àwọn nkan tí mo fẹ́ sọ ni pé àwọn ilé ìtajà ńlá ńlá wọ́n a máa ra ǹkan taarà látọ̀dọ̀ àwọn tó ń ṣe. Ṣùgbọ́n àwọn tó ń tajà kékèèké ní ṣọ́ọ̀bù wọ̀nyí, wọ́n a máa ra àtúràtúrà lọ́wọ́ àwọn tó lọ rà, tan a ró pe lọ rà ní ilé ìtajà ńlá, ní ilé iṣẹ́ wọ̀nyí. Ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà mìíràn ó lè jẹ́ àwọn tí ó ń ṣe òfége wọ̀nyí ló ń tà á fún àwọn kan tan a ṣẹ̀ tun wá tà á fún àwọn tó ń tà ní ilé ṣọ́ọ̀bù kékèèké. Àwọn tó ní ṣọ́ọ̀bù wọ̀nyí ní ọ̀pọ̀ ìgbà, wọn ò mu, won o mọ̀ wípé àwọn n tà òfége. Nípa báyìí mo máa ń ra àwọn orú ọjà tan ń ṣe ní ilé iṣẹ́ ní ilé ìtajà ńlá. Ṣùgbọ́n àwọn oúnjẹ tútù mo máa ń rà ní ọjà. Bo je tutu náà, mo le ra ni soobu ṣùgbọ́n, o kan je wípé, o maa n won díẹ̀ si ni. Ó máa n wọ́n, tí mo bá fẹ́ ra oúnjẹ tí ó pọ̀ sínú ilé, mo máa ń fẹ́ràn láti lọ sí ọjà. Ṣùgbọ́n tí mo bá fẹ́ ra oúnjẹ kékèèké, mo máa lọ sí ṣọ́ọ̀bù lọ ra àwọn oúnjẹ tútù wọ̀nyí ní ibẹ̀. Mi àti rí òfége oúnjẹ tútù ní àwọn ṣọ́ọ̀bù wọ̀nyí kò wọ́pọ̀ rárá, rárárara. Mo sì máa ń, mo máa ń rà àwọn nǹkan wọ̀nyí sílé lá, kó ba lè di bí mo ṣe máa máa lọ ra nǹkan ní òrékoórè kù.

Ọ̀pọ̀ ìgbà ni a ti kó lọ sí ilé mìíràn láti ilé kan sí kejì. Ṣùgbọ́n ilé tí màá sọ yìí, mo fẹ́ sọ ilé tí ó wáyé nígbà tí mo sì wà ní kékeré. Ó ṣe nígbà tí àwọn òbí mi àti àwa náà ta fẹ́ kó lọ ilé mìíràn. Ilé tí à ń gbé tẹ́lẹ̀ yìí jẹ́ ilé àwọn kọjúsì mi kí n kọjúsì ẹ. Èé, ẹni tó sì ní ilé náà bá wa gbé pẹ̀lú. Ṣùgbọ́n obìnrin tí ó ní ilé yìí, a máa fi ti nà àwọn ará ilé rẹ̀. Ó ní ìwà burúkú lọ́wọ́. Nígbà mìíràn, ó ní kọ̀ǹgá, kò ní jẹ́ kí àwọn ará ilé pọ́n. Ó ní, ó ní ilé ìyàgbẹ́, kò ní jẹ́ kí ará ilé kí ó lo ilé ìyàgbẹ́ ẹ. A ní kí wọ́n lọ máa lo igbó. Síbẹ̀ náà, àwọn òbí mi faradà nítorí wọn ò fẹ́ràn láti máa kó láti ibì kan lọ sí ibi mìíràn. Ṣùgbọ́n nígbà tí oyà ní ọjọ́ yen, ó kọ̀ dédé dé tó ní oyà olùkálùkù kí ó kó kúrò ní ilé òun nítorí èèyàn kan. Ó fẹ́ láti lé èèyàn kan jáde nínú ilé, ó sì fi ìwé fún gbogbo ènìyàn tó wà ní ilé kí gbogbo wọn lè kó lọ. Àwọn èèyàn mi wá bẹ̀rẹ̀ sí ní wá ilé. Nígbà tí wọ́n máa ṣe alábàápàdé ilé báyìí, ó jẹ́, ó jẹ́ ilé, ilé ńlá gan-an ni. Ìyẹn ilé tí kì í ṣe ilé, ìyẹn ilé tí kì í ṣe ilé kọjúsì mi kí n kọjúsì ẹ. Àwọn ilé tí a máa ń pè ní flaati, òun ni wọ́n wá rí tí ó ní yàrá mẹ́ta pẹ̀lú ilé ìyàgbẹ́ nì ọ̀nà tirẹ̀. Ó ní ilé ìyàgbẹ́, ó sì ní ilé ìwẹ̀ tirẹ̀ tó dá dúró pẹ̀lú kọ̀ǹgá tí èèyàn ti lè rí omi pọ́n àti, àti ààyè tí ó pọ̀ tí èèyàn lè fi dàkọ. Ni bíbàyí ẹni tí ó ní ilé gan-an o tu wá bá ènìyàn gbé ilé. Ilé náà rẹwà púpọ̀. Ó sì ní àwọn, wọn mọ odi yíká pẹ̀lú géètì. Ilé yìí dára púpọ̀. Ó ní omi, ó ní iná, ó sì ní yàrá mẹ́ta tí ó tóbi gbàngba. Ó ní ilé ìṣe oúnjẹ, ó ní ilé ìyàgbẹ́ tí ó dá dúró ní ọ̀tọ̀. Kò sì ní ẹnikẹ́ni tí ó máa máa ni wá lára. Nípa báyìí mo fẹ́ràn rẹ̀. Nígbà tí à ń kó ẹrù, a fi-- nítorí pé bíbàyí jìnnà díẹ̀ sí ibi tí a ti kó wá tẹ́lẹ̀. A lo àwọn ọkọ̀ akó ẹrù láti bá wa kó ẹrù wa dé ibẹ̀ ni. A lo ọkọ̀ akó ẹrù láti bá wa kó ẹrù wa nítorí ẹrù wa ṣe púpọ̀ díẹ̀. Àwọn bí i ṣíá, ibùsùn àti tẹlifíṣàn lóríṣiríṣi ni a kó nígbà tí a ń lọ. Nígbà ti a si bere sin pa ile mo yìí, iya mi, o se àwọn iṣẹ́ awa náà si sise gidi nítorí a nílò láti fo gbogbo nǹkan ti a n lo. A si palemo àwọn nǹkan elege, àwọn nǹkan ti a ni lo àti àwọn ti a o nílò a ko won jáde láti jo won. A sì kó gbogbo ẹrù yìí, a bẹ̀rẹ̀ sí ní palẹ̀ mọ́ bí ọ̀sẹ̀ kan kí o tó di pé a kó pátápátá. La ti le se ètò gbogbo nǹkan ti a nílò àti àwọn nǹkan ti a o nílò mo àti àwọn nǹkan to se elege, àwọn nǹkan tino wuwo, a di ni ọ̀tọ̀ọ̀tọ̀. Ǹkan tí à ń lò nínú ilé ìṣe oúnjẹ, ìyẹn ni kiitcheni. Ǹkan tí à ń lò nínú yàrá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nígbà tí ó sì tó ọjọ́ láti lọ, olókò dé a sì bẹ̀rẹ̀ sí ní kó ẹrù sí ọkọ̀. Àwọn òbí mi gba àwọn èèyàn láti ràn wá lọ́wọ́ bá wa kó ẹrù yìí sí ọkọ̀ àti rí láti bá wa já ẹrù yìí nígbà tí a dé ibi tí à ń lọ. A sì to ẹrù yìí lé tuntun sí tí, ó sì bọ̀ sípò.

Mo le sọ̀rọ̀ lórí ìka ìbáraẹnisọ̀rọ̀ iPhone, nítorí òun ni mò ń lò ní ọwọ́ lọ́wọ́ báyìí. Mo fẹ́ràn re nitoripe, kini àwòrán re o dára dára dára, o si yara gan-an ni ti mo ba fe fi se àwọn iṣẹ́ ni orí iko ayélujára lórí íńtánẹ́ẹ̀tì. Mo fẹ́ràn rẹ̀ nítorí ó, ó ní àwọn iṣẹ́ gidi lọ́wọ́, ó máa ń yára tí ènìyàn bá fẹ́ lò fún àwọn iṣẹ́ wọ̀nyí. Kò sì fi ń fi bẹ́ẹ̀ n gan pa ní ọ̀pọ̀ ìgbà. Nígbà mìíràn gan tí kò bá sí ààyè mọ́ lórí ẹ̀rọ yìí, a sì máa ṣiṣẹ́. Mo fẹ́ràn rẹ̀ nítorí, ó bu iyì kún ènìyàn naá. Ó sì, ó sì ṣe ń lò fún ọ̀pọ̀ nǹkan. Mo lè fi àwọn nǹkan ńláńlá si sílẹ̀ sí ní orí. Àwọn iṣẹ́ bí i àwọn áàpù lóríṣiríṣi ni ó lè gbà tí ó sì lè ṣiṣẹ́ ní orí rẹ̀. Ṣùgbọ́n nǹkan tí mi ò fẹ́ràn nípa rẹ̀, looto ní o-- ọ̀pọ̀ nkan ni mo fẹ́ràn nípa rẹ̀, ṣùgbọ́n àwọn nǹkan wà tí mi ò fẹ́ràn tí máa sì darúkọ rẹ̀ dáradára ju àwọn nǹkan tí mo fẹ́ràn nípa rẹ̀ lọ. Óun ni wípé ààyè orín rẹ̀ tètè máa ń kún, bẹ́ẹ̀ ni bátìrì rẹ̀ kò ní, kò ní ọjọ́ lórí rárárara. A máa tètè kú. Boyá nítorí àwọn iṣẹ́ tí ó máa ń gbé yìí ló fà á tí bátìrì rẹ̀ tètè máa ń kún ní. Kò yé mi ṣùgbọ́n ó yẹ ki won fi kún bátìrì rẹ̀ rí bí àwọn, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mìíràn bí wọ́n ṣe ṣe ti wọn bí àwọn Samsung àbí Tecno. Ṣùgbọ́n wọn ò fi kún ò ẹ̀rọ, bátìrì ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí. A máa tètè kú gan ni. Kò sì kí i n sí ààyè, gbogbo ìgbà ní ààyè ti e orí rẹ̀ tètè máa ń kún. Nítorí wípé, nítorí wípé nǹkan tí ó máa ń gbà sí orí ní atara àwọn áàpù tí èeyàn ń lò, a máa pọ̀ jọjọ ni. Ààyè orí rẹ̀ títí máa ń kún. Èyí máa wá ń jẹ́ kí ènìyàn wá àti ra ààyè sí orí àwọn cloud tí ó sì jẹ́ kí ó rí bẹ́ẹ̀. Yàtọ̀ sí wípé nǹkan tí ó ń lò iyẹn iOS e, ó yàtọ̀ sí ti gbogbo ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ó sì ní àwọn nǹkan tí yóò ṣe pàtó sí òun nìkan. Mo fẹ́ràn nǹkan wọ̀nyí, mo fẹ́ràn rẹ̀. Ó sì jẹ́ wípé, iPhone yìí, iṣẹ́ ńláńlá ó máa ń lè gbé ẹ̀mí rẹ̀ gbé láti ṣe àwọn iṣẹ́ bí i Photoshop, àwọn iṣẹ́ bí i kíi'yàn máa tún nǹkan ṣe ní orí, tún àwòrán tàbí fídíò ṣe ní orí CapCut. Àwọn nǹkan wọ̀nyí agbára rẹ̀ gbé gan ni. Yàtọ̀ sí wọ̀nyí, àwọn bí i bátìrì rẹ̀ àti ìyẹn ààyè tí ó máa ń ṣi sílẹ̀ ní orí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yìí, òun ni mi ò fẹ́. Ṣùgbọ́n àwọn nǹkan mìíràn bí i iOS tó dá níkan jẹ títi ẹ àti wípé ó n ṣiṣẹ́ ńláńlá gan ni. Ó sì máa n yà àwòrán tí ó dára. Ó sì máa ń tún máa ń sẹ́ àwọn fídíò tó dára náà. Ó sì lè lò fún àwọn iṣẹ́ tó pọ̀. Yàtọ̀ sí wọ̀nyí, nǹkan tí mi ò fẹ́ràn ni méjì yẹn, bàtiri rẹ̀ àti ààyè yìí. Mo sì, mo, mo fẹ́ràn kíni fóònù yìí, ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yìí nítorí àwọn ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ tan ti ṣe ní àti ọdún bí i mẹ́rìn, márùn-ún sẹ́yìn. Ó sì ń ṣe iṣẹ́ tó jẹ́ wípé àwọn ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ mìíràn ṣẹ̀ ń gbìyànjú láti ṣe ní ayé sí ìlò. Mo fẹ́ràn ẹ̀rọ yìí gan ni.

Mo fẹ́ràn àwòrán tí mo yà ní ìgbà tí mo jáde ìwé mẹ́fà ní ìgbà tí mò wà ní kékeré. Mo fẹ́ràn àwòrán yìí nígbà tí mo, àwòrán tí mo yà nígbà tí mo jáde ìwé kékeré nítorí àwọn òbí mi wà ní ibẹ̀, gbogbo wa pátá ni ó sì péjú pèsè sínú àwòrán yìí. Mi ò rò wípé ó ní àwòrán mìíràn tí a ti péjú pèsè bí eléyìí pẹ̀lú àìbíkítà bí àwòrán yìí ṣe máa jáde. Mo nífẹ̀ẹ́ rẹ̀ nítorí wípé gbogbo wa kan dàbí wípé a ò ní aàpọ́n, a ò ní ǹkan tí à ń lá kọ́já ní ìgbà náà èmi pẹ̀lú àwọn ẹ̀gbon mi. Ẹ̀rín gidi wà ní ẹnu gbogbo wa, kò sí ilàkàkà ayé, bẹ́ẹ́ ni àwọn òbí wa náà wọ́n wà ní ibẹ̀ ní àlàáfíà. Mo sì máa ń padà láti lọ wo àwọn àwòrán yìí nítorí ní ọjọ́ tí mo ṣe ìwé mẹ́fa yìí, àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ tí o jẹ́ wípé mi ò lè gbàgbé rárá àti rárá. Mo yà, a ya àwòrán yìí ní ilé, ilé ìwé tí mò ń lọ nígbà náà ní bi à se ń ṣe ètò ìjáde, bi a ṣe n se lọ́wọ́ ni àwọn ayawòrán ni a bọ́ sí ẹ̀yàn agbo láti ya àwòrán yìí. Emi àti àwọn òbí mi, pẹ̀lú àwọn egbon àti àbúrò mi náà si wa nínú re, to si je wípé a rerin muse, mo maa n wo àwòrán yìí gidi nítorí wípé àwọn kan o si níbẹ̀ mo, ẹni kan o si níbẹ̀ mọ. Iyẹ́n lára àwọn òbí wa, ìkan tí ó ti ṣaláìsí tí n bá sì wo àwòrán yìí pé gbogbo wa lá péjú pèsè síbí báyìí, a máa mú àwọn ìrírí padà ní rere fún mi, a máa mú àwọn ìrírí padà ní rere fún mi. Ni ọjọ́ náà nǹkan tó tun jẹ́ kí n fẹ́ràn àwòrán yìí ni wípé àbúrò mi kékeré nígbà tí ó fẹ́ ya àwòrán yìí ó bú sẹ́kú nítorí wípé kò tí ya irú àwòrán yìí rí. Ó bú sẹ́kún nínú àwòrán yìí, a rí ojú rẹ̀ bó tiẹ́ jẹ́ wípé ó padà fẹ́ máa rẹ́rìn ṣùgbọ́n ó dàbí gba wípé èèyàn fẹ́ fi agídí rẹ́rìn ẹni tí ó ti n sunkún tẹ́lẹ̀. Tí a bá, tí a bá fi hàn, a máa fi bá a ṣeré, a máa fi yọ̀ sí lọ́rùn wípé máa wo ara rẹ̀ nígbà tí ó fẹ́, ó fẹ́ rẹ́rìn tó sì jẹ́ wípé ò ún sunkún tẹ́lẹ̀ ni. Mo fẹ́ràn àwòrán yìí gidi nítorí ó mú ìrírí gidi wá.

Tí mo bá rí wípé òjò ń rọ̀ báyìí, mo máa ń ṣe-- mo máa ń jẹ́, mo máa ń gbe òjò, mo máa kó ike síta láti gbe òjò nítorí mo fẹ́ràn àti fi omi òjò wẹ̀ tàbí fi, fi ṣe nǹkan mìíràn. Mo máa gbe òjò yìí síta, màá kó àwọn ike síta láti fi gba òjò wọ́n. Mo sì máa ń-- lẹ́yìn tí n bá ti gba òjò yìí, mo máa wọnu ilé, mo máa nu àwọn ilẹ̀, mo máa da aṣọ bora kí n lè sùn nítorí mo fẹ́ràn àti sùn nígbà tí òjò bá ń rọ̀ dáadáa. Oorun a ma dùn, nígbà ti ojo banro mo ma ṣètò oúnjẹ to gbóná, bíi ògì tàbí àmàlà ni àkókò yìí ni mo máa mú ògì yìí ní gbígbóná nítorí òtútù. Mo máa mú ògì ní gbígbóná kí ó le lé òtútù lọ. Mo máa wá da aṣọ búra. Ma maa wo sinimá, àbí ki n sun lo. Nígbà mìíràn mo sì máa ń tẹ ẹrọ ìbánisọ̀rọ̀ mi, ni kí n sì máa fi ṣeré tàbí kí n kàwé, kí n kàwé. Nítorí tí eeyan ba, mi ò kín fẹ́ láti ṣiṣẹ́ nígbà tí òjò bá ń rọ̀. Nítorí ọkàn mi ò kín papọ̀ síbi iṣẹ́ yìí. Mo máa ń fẹ́ láti fi ara balẹ̀ sínmi nígbà tí òjò bá ń rọ̀. Yalá kí n máa kàwé, kí n máa tẹ ẹrọ ìbánisọ̀rọ̀, àbí kí n máa, kí n máa jẹun, àbí kí n máa wo fíìmù àgbéléwò tí òjò bá ń rọ̀. Tí òjò yìí bá sì dá náà, mo máa tẹ̀síwájú nínú àti máa sinmi mi lọ ní nítorí òjò ti, ó ti ṣe tiẹ̀. Tí òjò bá fẹ́ bẹ̀rẹ̀ sí ní rọ̀ àbí tió bá rọ̀, mo máa ń wo ita boya mi ò sá aṣọ síta kí n lè ka. Àbí nǹkan kan tí mo bá sà kí n lè ká wọlé. Mo sì máa ń gbe òjò nígbà tí òjò bá ń rọ̀. Nítorí mo fẹ́ràn láti lo omi òjò fún àwọn nǹkan kan. Lẹ́yìn tí n bá gbe òjò yìí, mo máa ń sáré dáná kí n lè dáná nǹkan gbígbóná boya bí ṣokoléètì tó gbóná àbí kí n sáré po ògì tí ó gbóná. Màá sì ṣì sinimá, màá máa wo sinimá mi lọ. Máa àbí kí n máa kàwé tàbí kí n máa te ẹrọ ìbánisọ̀rọ̀. Nítorí mi ò fẹ́, mi ò kín fẹ́ ṣiṣẹ́ nígbà tí òjò bá ń rọ̀. Òjò a máa gba àkókò gan-an ni. Mo sì máa ń yẹ ilé wò boya kò sí ibi kankan tí ó n jó nígbà tí òjò bá ń rọ̀. Nítorí mo ti gbé ilé tó jẹ wípé tí òjò bá ń rọ̀, mo máa nílò láti fi, máa gbe omi kí òjò yìí má bàá gbé, kó má bàá wọ́ inú ilé tán. Mo máa ń gbe òmì nígbà tí òjò yìí bá ń rọ̀. Ṣùgbọ́n ní ibí tí mò ń gbe, màá yẹ àyíká wò kí n lè wò bóyá ó ní ibi tí òjò yìí tun ti ń jò wọlé. Tí ó bá ti si ni mo máa lọ máa ṣe àwọn nǹkan tí mò ka síwájú yìí. Iyẹn kí n dáná, kí n gbe òjò, kí n dẹ, kí n jẹun, kí n máa wo fíìmù tàbí kí n máa kàwé tàbí kí n máa tẹ ẹrọ ìbánisọ̀rọ̀ àti pari-pari kí n sùn tí òjò bá ń rọ̀. Nítorí tí òjò bá ń rọ̀, ó máa mú ìsinmi bá ọkàn eeyàn. Òorún de máa ń dùn ni irú àkókò yìí.

Bẹ́ẹ̀ ni mo máa ń fi ìpara sára. Mo ní àwọn onírúurú ìpara tí mo n lọ̀. Ìpara ojú, ìpara ti ara, ìpara, eh, tí a máa ń fi sí ọwọ́ ni mo màá ń lò. Ìpara ti ara yìí ni ìpara tí bá ti wẹ̀ tán tí mo sì nu ara mi, tí mo máa n fi pa ara láti ibi ọwọ́ dé ẹsẹ̀. Ṣùgbọ́n ìpara ojú ó pé bí oríṣi méjì. Ìpara, èyí, tí ó máa ń dáàbò bo òrùn tí èèyàn bá lò àti ìpara tí ó máa ń mú kí ojú kí ó dán àti ìpara tí ó kì í jẹ́ kí ojú eeyàn kí ó gbe. Iyẹn moisturizer. Gbogbo ẹ ni mo máa ń lo. Tí bá sì ti fẹ́ lo ìpara èyí tí bá wẹ̀ tán, ojú ni mo máa ń kọ́kọ́ fi àwọn kìnnìwọ̀n yìí sí. Ìpara bí mẹ́ta yìí. Lẹ́yìn ná, lẹ́yìn rẹ̀yìn ná, mo se máa wá pa ara pẹ̀lú ìpara. Gangan, gangan, mo sì máa ń lo nǹkan tí a ń pè ní bí òróró ara, iyẹn ooili. Lẹ́yìn tí mo ti pa ara tán, màá se wá fi ìpara yen sí kí ara èèyàn lè máa dán, kí ó máa tànná dáradára. Ipara ti mo n lo yìí ko ki n se olowo iyebiye lo bẹ́ẹ̀. Ṣùgbọ́n ìpara, a, látọ̀dọ̀ àwọn gbajúgbajà kan ni ìpara yìí tí mò ń lo yìí. Tí bá sì ti ra ìpara yìí, o máa ń lò tó bí oṣù mẹ́ta nítorí ìpara ike ńlá ni mo máa ń rà. Mi ò kí ń fẹ́ láti rà ní kélekèlé, iyẹn ìpara ara yìí. Mi ò kí ń fẹ́ láti rà ní kélekèlé nítorí mo máa ń lòó dáadáa. Ó sì ṣe ọ̀wọ́n tí màá fẹ́ rà nígbà mìíràn nítorí ó jẹ́ ìpara tó jáde látọ̀dọ̀ àwọn tí ó jẹ́ gbajúgbajà. Eh, wọ́n kì í se lọ́pọ̀. Àwọn tó sì ń lò ó sì pọ̀. Mo máa ń ra ìpara yìí ní ńlá. Kó sì tó di pẹ o tán ni mo ti máa ń ra ìmíràn sílẹ̀ tí mo máa lò láti fi máa pa ara mi.

Bẹ́ẹ̀ni mo ni ìwà ti o dára nígbà ti mo ba n jẹun. Láti kékeré ni a ti kọ́ mi láti máa wu ìwà tó bá dára tí ènìyàn bá ń jẹun. Tí mo bá ń jẹun, mi ò kí ń sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni, mi ò kí ń tẹ ẹrọ ìbánisọ̀rọ̀ mi. Tẹ́lẹ̀, nígbà tí mo bá ń jẹun, mo máa ń tẹ ẹrọ ìbánisọ̀rọ̀ mi láti, láti lè gba àkókò mi sí nǹkan mìíràn. Ṣùgbọ́n wọ́n, nígbà tí ó yá tí mo berẹ̀ sí ni ṣe ìwádìí tí mo dàgbà tán, mo ríi wí pé ara kíní yìí ò sí lára nǹkan tó yẹ kí eeyan ma ṣe lórí tábìlì oúnjẹ. Tí eeyan bá fẹ́ jẹun, ó dára kí eeyan fọkàn sí oúnjẹ tí eeyan ń jẹ yìí ni pàtó, kí eeyan jẹ́, kí eeyan fi ọkàn balẹ̀ jẹ́, kò sì dáa kí eeyan máa sọ̀rọ̀. Mo kọ́ ẹ̀kọ́ láti má máa sọ̀rọ̀ tí bà n jẹun láti ìgbà tí mo wà ní ìgbà èwe mi kékeré. Ti n bá n jẹun, mo máa rojọ tẹ́lẹ̀. Ṣùgbọ́n àwọn òbí mi a máa ní, "Dáke, o ò gbọdọ̀ máa sọ̀rọ̀ tí eeyan bá ń jẹun." Nítorí tó bá jẹ́ ìwọ nìkan kó ló wà n bẹ́ẹ̀, o lè máa fọ́n itọ́ sí oúnjẹ àwọn ẹlòmíràn láìmọ̀, èyí ó sì dáa kò bojú mu. Bẹ́ẹ̀ sì ni tí eeyan bá ń sọ̀rọ̀, ata lè pa eeyan lórí. Ṣùgbọ́n nígbà yen mi ò gbọ́, dàá mi ò gbọ́ran sí wọn lẹ́nu. Mo sì máa ń sọ̀rọ̀. Ni ọjọ́ tí à ń wi yìí, tí mò ń jẹ oúnjẹ aláta tí mo sọ̀rọ̀ ní ata yìí bá sá pá mi lórí tí mo berẹ̀ sí ni mu omi, ojú mi rí tó ní ọjọ́ náà. Àti ọjọ́ náà mo ti ṣe ipinnú wípé tí n bá ti ń jẹun báyìí, ọba ni ó ń jẹ́, mi ò kí ń sọ̀rọ̀ mọ́. Rárá, rárá. Bẹ́ẹ̀ ni mo máa ń fọ ọwọ́ mi. Mi si kin mio kin ba ènìyàn sọ̀rọ̀ níbi tí ata ti máa sá pá ènìyàn, ní ata ti máa sá pá mi lórí àbí tí màá fi fọ́n itọ́ sí oúnjẹ àwọn ènì ẹlẹ́ni. Nígbà tí mo wá dàgbà tán, mi ò rí ẹrọ ìbánisọ̀rọ̀ títẹ̀ gẹ́gẹ́ bí nǹkan tí ò dáa. Ṣùgbọ́n nígbà tí ó ṣe díẹ̀ tí mo ṣe ìwádìí rẹ̀, mo ríi wí pé àti máa te ẹrọ ìbánisọ̀rọ̀, ó kàn dàbí ẹni wipé èèyàn ó ń fọkàn sí oúnjẹ tí èèyàn ń jẹ ni. Ta ló mọ̀ tí o bá gbe ẹrọ ìbánisọ̀rọ̀ daní tió ti tẹ̀ lọ tí ò fi ojú sí oúnjẹ tí ó ń jẹ? Ó lè gbe egungun jẹ láìmọ̀. Ó sì lè fi, ìdọ̀tí lè wà nínú òunje yìí tí ò mọ̀ pé o wà nbẹ́. Tio je pé tó bá je pe i ṣe àkíyèsí fún, o máa tètè mọ́. O ò ní gbé jẹ. Ṣùgbọ́n nígbà tí mo wo nǹkan wọ̀nyí, màá ní, "Rárá, mi ò ní máa tẹ́ ẹrọ ìbánisọ̀rọ̀ mi tí mo bá ń jẹun mọ́." nípa báyìí, mi ò kí ń sọ̀rọ̀, mi ò sì kí ń tẹ ẹrọ ìbánisọ̀rọ̀ tí mo bá ń, tí mo bá ń jẹun. Mo sì máa ń gbájú mọ́ oúnjẹ tí mò ń jẹ. Màá fọ ọwọ́ mi dáradára ní ìgbà tí mo bá ń jẹun.

Nígbà tí mo rí ọ̀rẹ́ mi tí mo fe rí pé ó ti pẹ́ tí mo ti rí láti ọ̀pọ̀ ọdún sẹ́yìn ni mo ti rí ọ̀rẹ́ yìí. Nígbà tí mo rí i, mo kígbe mọ́kànní dá orúkọ rẹ̀. Mo dá orúkọ ẹni pé ṣé ìwo ni eléyìí? Nítorí ó ti pẹ́ tí a ti ríra gan ni láti ìgbà tí a ti wà ní ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀. A sì jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ ní ìgbà náà. Ó sì pẹ́ tí a ti ríra kẹ́yìn. Nígbà tí mo rí i, mo bèrè àláfíà rẹ̀, mo bèrè àwọn ọ̀bi rẹ ńkọ́, iṣẹ́ ńkọ́ àti ẹ̀kọ́ gbogbo rẹ̀. Bí ó ṣe ń ṣe, ṣé ó ti ní ọkọ ni? Ṣé ó ti bí mọ ni? Ṣé ó ti ríṣẹ́ gidi ni? Nítorí inú mi dùn láti rí i gan ni. Mi ò fẹ́ tìẹ fẹ́ dáà mọ̀ gan nígbà tí mo rí ọ̀rẹ́ mi yìí. Ṣùgbọ́n nígbà tí mo rí i dá pé ẹni yìí mo dá mọ̀ tí mo pe orúkọ rẹ̀ tí ó sì dá mi lóhùn, mo kígbe, mo sì bèrè àláfíà rẹ̀. Ó ní báwo ni? Àá, nígbà tí a sì jọ n sọ̀rọ̀, máa bèrè, a sọ̀rọ̀ nípa ìrírí ayé, sọ̀rọ̀ nípa ilé ìwé, sọ̀rọ̀ nípa ìdílé, sọ̀rọ̀ nípa mọ̀lẹ́bí, sọ̀rọ̀ nípa iṣẹ́ dáradára àti àwọn àǹfààní tí a lè ní fúnra wa. Mo gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ láti lè máa bá sọ̀rọ̀ àti ìgbà yen náà la sì ti ń bá ra wa sọ̀rọ̀. Nígbà tí èmi sì jẹ́ ènìyàn kan tí ó jẹ́ wípé a ti bá ẹni àjòjì sọ̀rọ̀ tàbí ní àárín ìgboro, mi ò kí ń fẹ́ láti kígbe. Ṣùgbọ́n ní ọjọ́ yìí mo kígbe gan ni nítorí inú mi dùn láti rí ọ̀rẹ́ mi yìí. Nítorí ó jẹ́ ọ̀rẹ́ kan tí mo nífẹ̀ẹ́ sí gan ni. Nígbà tí mo sì kọ́kọ́ rí i, tí mo rí i ní ojo náà, mo fo mo lọ́rùn, mo, mo dì mọ́. Mo sì kí i, bèrè àláfíà rẹ̀ bí ó ṣe ń ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A sọ̀rọ̀ nípa àláfíà, a sọ̀rọ̀ nípa mọ̀lẹ́bí àti àwọn ìrírí tí ó ti rí ní ayé, nǹkan rere tó ti ṣẹlẹ̀ àti àwọn nǹkan ìdàkejì náà. Nítorí méjì náà ni a dá lé ayé. A tun sọ̀rọ̀ nípa nǹkan tó ti ṣẹlẹ̀ sí ohun àti àwọn àmọ̀ràn tí ó rí fún mi, àmọ̀ràn tí èmi náà rí fún un. Iyànjú tí mo gba, mo gba níyànjú ní àwọn nǹkan kan, òun náà sì gba mi níyànjú. Mo tọ́sọ́nà ní nǹkan tí ó rí torí a lo àkókò tí ó po, tí ó pẹ́ pẹ̀lú ara ní ọjọ́ yìí. A sì jọ pinnu láti pàdé ní ọjọ́ mìíràn ní ibi tí ó dára. Mo si gba ero ìbánisọ̀rọ̀ e. Láti ìgbà náà la sì ti jọ ń sọ̀rọ̀, la sì ti jọ ń pínu àwọn nǹkan kan nítorí ó jẹ́ èèyàn gídi sí mi. Mo sì fẹ́ràn rẹ̀. Èmi àti rẹ̀ sì á jọ sọ̀rọ̀. O si. Ó sì, ó sì sọ fún mi nǹkan tí ó lè fi ran mí lọ́wọ́. À, a bèrè àwọn ọ̀rẹ́ ẹ ta jọ ní àtijọ̀, bo ya o gbúrò àwọn èèyàn bayi bayi. Òun náà sì bi ìmi bo ya mo gbúrò àwọn èèyàn bayi bayi. Àwọn tí mo gburò mo sọ fún un àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn èèyàn tí mo mọ̀ tí a jọ mọ̀ tẹ́lẹ̀, mo fi fún un. Òun náà fi fún mi àwọn èèyàn tí òun náà mọ̀ tí a jọ mọ̀. Àwọn ti o ni ero ìbánisọ̀rọ̀, ohun náà fún mi na. A si jo sooro dáadáa ki o to di pe a wa pinya, ki onikaluku to maa lo. A máa lọ tó bí wákàtí kan níbi tí a ti ń bá rawa sọ̀rọ̀.

Bẹ́ẹ̀ni ò, mo máa ń bínú tí mo bá wà nínú ọkọ̀, ṣùgbọ́n mi ò kí ń ṣe àìdéde, mò kí ń ṣà déde bínú nínú ọkọ̀ tí mo bá wà nínú ọkọ̀. Tí mo bá ń wa ọkọ̀ fún ara mi nínú ọkọ̀, àwọn awakọ̀ mìíràn a máa wùwà rádaráda, won a máa rú òfin ọ̀nà láti, láti lè jẹ́ kí wọ́n dé ibi tí wón ń lọ ní àkókò. Ilé a máa ń bí mi nínú gidigidi láti máa jẹ́ kí ń sọ̀rọ̀ sí wọn. Nígbà tí ènìyàn bá rí iná tó ní kí ó dúró, tó sì kórí sí iná yìí tí ó ń ló, a máa ń ṣe àkóbá fún àwọn awakọ̀ mìíràn. Eleyii a maa bi mi nínú, ma si maa sọ̀rọ̀ kubakugbe si won. Tí ẹni kọ̀ọ̀kan bá wa ọkọ̀ báyen ní ẹgbẹ́ mi àbí àwọn mìíràn tí wọn a máa tiraka àti bọ́ síwájú rẹ̀ tí wọ́n á máa ń fún kíní ọkọ̀ wọn paapaa ní gbogbo ìgbà láti lè jẹ́ kí wọ́n bọ́ síwájú. Eléyii a máa mú inú bí mi gan-an lọ́pọ̀ ìgbà, màá sì máa sọ̀rọ̀ sí wọn. Nítorí pé ibo ni ò n kan jùlọ. Ṣùgbọ́n tí mo bá n rìnrìn-àjò tí mo wọ àwọn ọkọ̀ akérò tó pọ̀, inú náà máa ń bí mi nígbà mìíràn nítorí awakọ̀, àwọn awakọ̀ akérò tó pọ̀ wọ̀nyí, won a máa ń wùwà nígbà mìíràn bí ẹni tí ó ní ẹ̀mí méje kan sílé. Bi won ṣe máa ń wa ọkọ̀, a máa rí bá kan. Nípa báyìí mo máa ń ṣọ́ro dáadáa nínú ọkọ̀ wípé, "Kí awakọ̀ ní sùúrù ó." Ti a ba si ti so fún awakọ̀ àwọn oko akero ńlá wípé ki won ni suuru, inú a maa bi won. A wa dà bi ẹni pé ò n kọ́ wọn bí wọ́n ṣe ń wa ọkọ̀. Nípa báyìí, máa bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí ẹ. Ìnú a máa bí mi, ṣùgbọ́n mo máa ń ṣe sùúrù nígbà mìíràn fún wọn. Nígbà tí sùúrù mi ò bá sì lè tó, mo máa sọ̀rọ̀ padà. Àwọn ǹkan mìíràn tó máa ń mú inú bí mi nínú ọkọ̀, òun ni àwọn tí ó máa ń kó èru púpọ̀ tí wọ́n sì ní fẹ́ san owó ààyè púpọ̀. Iru ẹni tí ó ní ara díẹ̀ tí ó gba, tí ó san owó ààyè kan pẹ̀lú ẹni tí ò ní ara rárá tó san owó ààyè kan. Tí ẹni tí ò ní ara yìí tó wá kó ẹru bí àwọn ṣakaṣaka tó kó lé ẹsẹ̀, à wa máa ń fi ìdí sún ẹni tí ò ní, ẹni tí ò ní ara yìí. Ilé a máa ń bí mi nínú nínú ọkọ̀ gidi gan-an ni. Àwọn mìíràn sì re, wọ́n a bí o-- wọ́n a kó ọmọ èyí tò yẹ kí wọ́n fi gba ààyè méjì, wọ́n fi gba ààyè kan, wọ́n á máa kó ọmọ le órí ẹsẹ̀. Àwọn mìí a tún ní kó bá wọn gbé ọmọ yìí, elẹ̀yìí máa ń bí mi nínú. Nínú àwọn ọkọ̀ akérò ńlá wọ̀nyí, a máa ń bí mi nínú gan-an ni. Íṣe àwọn ènìyàn lóríṣiríṣi nínú ọkọ̀ akérò ńlá nítorí oríṣiríṣi ènìyàn ni ó parapọ̀ sínú ọkọ̀ yìí. Àwọn mìíràn á wù wà tí ò o lérò wípé ènìyàn lè wú rarárá. Àwọn mìíràn sì re, wọ́n a ṣe jẹ́jẹ́ nínú ọkọ̀. Àwọn mìíràn aláriwo ni wọ́n, wọ́n a máa ń ròjọ gbaa ṣáà nì. Àwọn mìíràn sì re, won a-- oríṣiríṣi nǹkan ni wọ́n máa ń jẹ nínú ọkọ̀. Àwọn mìíràn á máa da ọkọ̀ dúró ní òrékórè nítorí pé wọ́n fẹ́ tọ̀, wọ́n fẹ́ ṣé. Eléyii a máa jẹ́ kí ìrìn-àjò olúwa rẹ̀ kí ó bọ́ sí, ko ko ó maa gùn sí. A sì máa, a sì máa dènà agogo. A sì máa jẹ́ kí agogo ó lọ, kó tó di pé àwọn èèyàn dé ibi tí wón ń lọ. Pa báyìí, mo máa ń bínú nínú, nígbà mìíràn nínú ọkọ̀ ṣùgbọ́n gbogbo ọ̀pọ̀ ìgbà mo kan máa ń gbé ojú mi nítorí ibi tí mo máa ń jòkó sí. Ìyẹn nínú ọkọ̀ akérò, màá gbé ojú mi sí ibi, fèrèsé kí ń má ba lè rí gbogbo ǹkan tí àwọn mìíràn bá ń sẹ.

Mo máa ń rántí àwọn àdéhùn mi nítorí wípé mi ò kí ń fẹ́ yẹ àdéhùn, mo máa ń fi sí ọkàn. Mo máa ń rántí wọn dáadáa. Àdéhùn tí bá ṣe ní àti ọkàn mi wá, mo, mo ò kí ń fẹ́ kí ó yẹ. Nípa bayi tin ba fe rántí adeun ti mo si mo wípé àti inú okan mi ni mo ti se adeun yi wa mo máa mú àwọn ìwé pẹ̀lẹ́bẹ́ bí diary mi, màá sì kọ àdéhùn yìí sí, àbí kí n kọ sórí ẹro ìbáraẹnisọọ̀rọ̀ mi. Màá fi pamọ́ sí ibẹ̀ nítorí mi ò fẹ́ gbàgbé. Ṣùgbọ́n mo gba àdéhùn tí ó bá ti ti inú ọkàn mi wá tó jẹ́ wípé mo ṣe tọkàntọkàn. Mi ò kí ń gbàgbé rẹ̀ rárárárá nítorí ó máa ń wà nínú ọkàn mi. Ṣùgbọ́n àdéhùn orí ahọ́n tí mo kàn ṣe fẹ́ẹ́rẹ́. Ṣùgbọ́n tí mo ní ẹ̀ro láti pa àdéhùn yìí mọ́, mo lè kọ wọ́n sílẹ̀ kí ń má ba à gbàgbé, nítorí mo lè gbàgbé rẹ̀. Àwọn àdéhùn tí mo ṣe, àwọn àdéhùn pe oríṣiríṣi, mo ṣe àdéhùn sí ara mi, mo sì lè ṣe sí ènìyàn. Mo ṣe àdéhùn nígbà kan wípé mi ò tún ní bá ènìyàn, mi ò tún ní fún ènìyàn ní nǹkan tí mi ò lè gbójú kúrò mọ́ nítorí kí o máa ba ṣe àkóbá fún ara mi. Nítorí mo ti la ìṣẹ̀lẹ̀ kan kọjá ti o fa kin kabamo nípa oro yìí ohun lo jẹ n se iru àdéhùn yi, àdéhùn yìí fún ara mi wípé mi ò ní láilái ṣe fúnyàn ní nǹkan tí mo lè gbójú kúrò bí keyàn yá èeyàn ní owó tí èeyàn ò ní lè gbójú kúrò. Nítorí tí ènì yen bá ṣe ní ọ̀là tí ó fẹ́ san owó yìí kò ní bọ́ sí wípé, ó dùn mí tàbí ó jẹ́ ǹkan tó ṣe, tó bà mí nínú je, irú àdéhùn yìí mo si tún ṣe àdéhùn wípé oúnjẹ tí màá máa jẹ, mo máa máa ṣọ oúnjẹ jẹ dáadáa ni. Àwọn oúnjẹ bí oúnjẹ tó ní ṣúgà, tó ní fat, àwọn oúnjẹ wẹ́wẹ́, midinmidin yen tí ó kun ìgboro nísìnyí. Mo pinu nínú ara mi pé mi ò ní máa jẹ́ wọ́n mọ́, mo sì máa máa mú omi gidi. Ìyẹn kìn lè gbé ìgbé ayé ti ni àlàáfíà, ìgbé ayé ìlera ni mo ṣe ṣe àdéhùn yìí fún ara mi. Mo sì rí dájú wípé àdéhùn yìí mo tẹ̀lé dáadáa nítorí mo kọ wọ́n sílẹ̀. Mo sì fi àwọn agogo àti ìgbà àti oúnjẹ tí ó yẹ kín máa jẹ, mo sì tẹ̀lé àwọn nkan wọ̀nyí nítorí pé mo kọ wọ́n sílẹ̀. Mo sì ti ṣe àdéhùn fún ènìyàn náà wípé mo máa fún èèyàn ní ǹkan fún ọjọ́ ìbí nítorí mo fi ọ̀nitohun sọ́kàn. Mi ò fi lè kọ, mo kan kọ ọjọ́ bíi yìí kalẹ̀ rí. Mo sì-- nítorí pé ó wà ní ọkàn mi. Mo rántí láti wo ìwé, láti mo ẹni ti mo se adeun si, mo si mu adeun yìí se oniru iru déhùn ló wà. Àdéhùn sí ara ènìyàn, àdéhùn sí ènìyàn mìíràn wípé o máa ṣe nkan báyìí fún ènìyàn mìíràn. Àbí ki eeyan se àdéhùn fún eeyan miran wípé, nkan báyìí mi o tun ni se mi bíi wípé ọkọ àti ìyàwó tó sàdéhùn pé mi ò tún ní gbo e lẹ́nu mọ́. Àdéhùn nìyẹn. Mo ṣe àdéhùn fún ara mi pé mi ò ní ṣe irú ǹkan báyìí mọ́. Mi ò ní jẹ oúnjẹ kò bá kùngbé àfi àwọn oúnjẹ tió máa ṣe ìlera fún ara mi. Mo sì mú ìleri yìí ìṣẹ́, mo mú àdéhùn yìí ṣẹ́. Mo sì tún máa-- mo sì tún ṣe àdéhùn wípé sí ara mi wípé mi ò ní yá ènìyàn ní ǹkan tí mi ò lè gbójú kúrò mọ́ nítorí ìrírí tí mo ti rí. Mo sì mú àdéhùn yìí, mo sì mú iṣẹ́ náà. Mo ṣe àdéhùn sí ènìyàn wípé mo máa fún ní ǹkan ní ọjọ́ báyi pàtó. Mo múṣẹ́ láì kọ wọ́n sílẹ̀, láì kọ wọ́n sílẹ̀ nítorí mo fi sí ọkàn mi dáadáa. Ṣùgbọ́n mo ṣe àdéhùn rí fún ènìyàn wípé, mi ò tún ní sọ̀rọ̀ bá ẹni báyìí báyìí sọ̀rọ̀ débi tí a ti máa jà mọ́. Ṣùgbọ́n nítorí wípé adeun yìí o wa láti okan, iru ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ o si tun padà ṣẹlẹ̀. Ṣùgbọ́n tí mo bá fẹ́ rántí àdéhùn, mo máa ní ṣe láti kọ wọ́n sílẹ̀ àbí kí fi wọ́n sínú ọkàn mi dáadáa kín lè rántí.